Ṣé o ti dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Rárá, mi ò tíì dúró lọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. Torí pé, òun ni mo máa ń lò tí mo fi máa ń ṣe gbogbo àwọn iṣẹ́ mi. Tí mo bá fẹ́ jáde àbí tí mo bá wà nínú ilé.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eh, mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá àwọn mike bámilọ́yè àti ti àwọn ìjìnlẹ̀ Yorùbá bí i ti àwọn Fádéyì Olóró tàbí Abidjan nkọ̀ọ̀kan.

Ṣé o máa ń mu ohun mímu ti àwọn puritin? Ara mi ò kí ń mu ohun mímu bí i puritin, ó jẹ́ nǹkan tí ó ti le jù fún, fún mi tàbí fún ara mi, torí náà mi ò kí ń mu irú àwọn nǹkan bẹ́ẹ̀yẹn rárá àti rárá.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Éem mi ò tí lè sọ ìgbà tí ọjà tuntun máa jáde nítorí pé mi ti ẹ̀ ti lérò láti lọ sí ọjà báyìí. Torí náà mi le sọ pé ìgbà báyìí tàbí àsìkò báyìí ni ọjà tuntun máa jáde.

Kí ni àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ rẹ? Ehn, nígbà mìíràn àwọn tí a gbéṣẹ́ fún tí ó yẹ kí wọ́n wọn ṣe iṣẹ́ wọn ò kí ń tètè dé àti pé igbà míìràn a ò kí ń ní iná láti ṣe iṣẹ́. Iná dẹ́ ṣe pàtàkì, iná ẹ̀lẹ́tíríkì ó ṣe pàtàkì fún iṣẹ́ tí à ń ṣe.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Uh, ká máa kọ ìwé pẹ̀lú ọwọ́, òun ni àwọn-- òun ni nǹkan tí à kọ́kọ́ ń ṣe ní ìgbà ayé àwọn bàbá wa. A máa ń kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé pẹ̀lú ọwọ́

Ṣe o jẹ eniyan ti o maa n ji ni kutukutu? Bẹẹni, aro kutukutu ni mo maa n ji nitori ki n le tete de ibi ti mo n lọ. Ago marun abi ago marun abọ ma ti ji, ki n le tete lọ si ibi ti mo ti fẹ lọ ṣe iṣẹ. Mo ma ba late de ibi ti mo n lọ.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Ẹ́, èrò mi tó ṣe pàtàkì jùlọ báyìí ni pé mò fẹ́ ka ìwé síi. Mo fẹ́ jẹ́ kí n ka ìwé síí, kí n dè kọ́ àwọn iṣẹ́ kan kan síí tí máa ma fi máa ṣe iṣẹ́ ní ọjọ́ iwájú. Àwọn nǹkan tí ó lérò láti ṣe ni yen.

Ibo ni o máa ń ra ǹkan tàbí ibo ni o ti máa ń ra ǹkan? Sibí tí mi ò tí lè ra ǹkan, gbogbo ibi tí wọ́n bá ti ń ra ǹkan ni mo ti lè ra ǹkan, àti lójú òpópó àti nínú ilé tàbí lórí Íńtánẹ́ẹ̀tì, kò síbi tí mi ò tí lè ra ǹkan tí ó bá jẹ́ ǹkan tí ó da, tí ó dẹ̀ wúlò.

Bawo ni o ṣe maa n kojú àwon ìsòro ni isẹ? Eh, ọ̀pọ̀lọpọ̀ ìṣòro níì yin a maa n dojú kọ ṣùgbọ́n a máa ń lo ọgbọ́n, ọgbọ́n orí láti borí àwọn ìṣòro wọ̀nyí. Awò síwájú, awò sẹ́yìn, adẹ́kùn, òbí tí ìṣòro náà ti wá.